Hah! Mi, mi sì, mi rò pé mo ti léyàn kúrò níbi iṣẹ́ rí. Mi rò pé mo ti léyàn kúrò níbi iṣẹ́ rí. Ò, nígbà tí mò ń ṣiṣẹ́, mo ti fi ẹjọ́ ènìyàn kan sunrí, tí ó padà jásí pé wọ́n lé wẹ̀mí gangan. Kọ́ ni mo lé ènìyàn kúrò níbi iṣẹ́ torí mi ò ní ilé iṣẹ́ tìtì tèmi. To bá jẹ pe mo ní ilé iṣẹ́ tìtì tèmi, mi ò bá ṣe bẹ́yà, mi ò bá ti léyàn kúrò níbi iṣẹ́ rí. Ò, mi léyàn kúrò níbi iṣẹ́ rí torí mi ní ibi ṣíṣe tìtì tèmi. Ò, nígbà kan wá ti, ehm, ẹni tí a fi sí ipa kí ó máa gba àwọn àlejò. Àwọn, àwọn, àwọn, àwọn oníbàárà wa bẹ̀rẹ̀ sí ní sọ pé o kò ṣe dáadáa sáwọn pé ìwà rẹ ò dáa fún un pé sáwọn bá dé, niṣẹ́ lo máa ń ronmú sáwọn tó máa ń le jù mọ́ ọ bíi pé o ti mọ̀ wọ́n rí láti ibìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò dẹ yọ kí o rí bẹ́ẹ̀. Ẹni tí ó bá máa gba àlejò, òun wa kí ó máa máa gba àwọn oníbàárà wa, kí ó máa máa kí wọn káàbọ̀. Ojú ẹ gbọdọ̀ máa fa animọ́ra. So nígbà tí mi wá, mi kàn sọ fún, ehm, ẹni tó wà nípa kí a máa gba èeyàn ṣiṣẹ́ pé oríṣìíríṣìí báyìí ni mò ń gbọ́ lẹ́nu àwọn oníbàárà wa. Wípé ẹni tí a gbà ṣe kó máa, kó máa gba àwọn ènìyàn wọlé ó, kó máa bá wa àwọn oníbàárà wa sọ̀rọ̀ ó, kó máa, kó máa múnu wọn dun ó, kó máa, kó máa ṣàlejò àwọn oníbàárà wa, pé kò ṣe àlejò àwọn oníbàárà wa. Niṣẹ́ làwọn oníbàárà wa ni wọ́n ń sọ pé ó máa ń le jù mọ́ wọn ló máa ń pariwo. Wọ́n máa ń sọ pé "Ẹ̀hen, kí ló ṣe ẹlẹ̀ ó? Ẹ ti gbọ́n kọ́" tí mò ń sọ oríṣìíríṣìí báyìí. So àwọn oníbàárà wa ó ní kó, kò ní ìwà ẹni tí ó yẹ kó máa gba àlejò. Láìpẹ́ láì jìnnà sí ọjọ́ yen tí mò dẹ̀ ṣe ìpè àkíyèsí ẹni tó máa ń gba ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí mò ń ṣíṣẹ́, ni wọ́n sá kí wọ́n, wọ́n dá ẹni ẹ̀ dúró. So mi tií dá ẹeyan dúró rí torí mi ò ní ilé iṣẹ́ tèmi bọ̀. Mo ti bá, mo ti, mo ti sọ ìwà kan lára àwọn tí mò ń bá ṣiṣẹ́ fún ẹni tó máa ń gbáyìn ṣiṣẹ́, tí ó dẹ̀ yà tó ṣe, tó dẹ̀ di pé ó jásí pé wọ́n dá ẹni yẹ̀n dúró.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí ń máa ra nǹkan lórí Internet Ó fẹ́ jẹ́ pé tí ń mú nǹkan tí mo ní ni mo rà ni mo máa ń rà látòrí Internet Torí èmi o jẹ́ ẹni tí ń ṣe ènìyàn kan tí ó fẹ́ràn láti máa wọ inú ilé ìtajà lọ láti lọ máa ná ọkàn tí mo bá kàn jù surí pé mo fẹ́ ra nǹkan. Ni àìpẹ́ yìí, mo ra ẹ̀rọ amóhuntutù látòrí Internet èyí tí mo ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀. A ní iná kan tó ti, tí ó, a mọ̀ kan tó ṣe, ó kan dídí lẹ́jọ́ yen iná wọ inú ẹ̀, iná bóyá iná yẹn ti pọ̀ ju ni, ó ba ẹ̀rọ amóhuntutù mi jẹ́. So mo ti wá ń wò pé mo fẹ́ ra ẹ̀rọ amóhuntutù mi. Àwọn ènìyàn de tíń sọ fún mi pé kí n lọ sí ilé ìtajà kí n lọ ná bẹ. But, mí o kín ń ṣe ẹni tó máa ń líke kó máa lọ máa, tó fẹ́ràn kó lọ máa ná nkàn ní ilé ìtajà. Mo kàn bọ̀ sórí Internet ni. Mo bá wá fridge, mo bá wá ẹ̀rọ amóhuntutù mi jẹ́ẹ́jẹ́, ó dẹ̀ rorá. Wọ́n dẹ̀ bá mi gbé wá. Mo fẹ́ràn kí ń máa ra nǹkan lórí Internet torí kò sí wàhálà pé, iru eleyi là ni, eleyii kọ̀ lá ni o. Kò sí wàhálà pé à, iye tí òǹkà oluku bá fẹ́ tà nǹkan ni o ti máa rí níbẹ̀. Kò sí pé ènìyàn kan ó pe nǹkan ní owó tó gara tó bá máa, ó máa mọ wípé kó, kó, kó ná. Mi ò fẹ́ràn kí ń máa ná ọkàn. Ní orí Internet dè tún ni yii, o máa máa rí, o máa rí oríṣìíríṣìí, oríṣìíríṣìí àwọn nǹkan tó fẹ́. Kò lè ṣe pé ilé ì máa ní kaaso pe o fẹ́ ra aṣọ̀ ń sìn. Kò lè pé ilé ì máa ní red nìkan, lòun ni òun ọ̀un ní blue, blue ni wọ́n dẹ̀ fẹ́. Tí ó bá ti ní red o lọ sí ilé ìtajà kejì, òun náà ò ní red. O lọ sí ilé kẹẹ̀ta kẹta, òun náà ò ní red. Kò ní aṣọ aláwọ̀ pupa tó fẹ́ rà. Bọ̀ lórí Internet tí o bá ti lọ síbẹ̀, kò sí pé ń rìn káàkiri gan. O kàn máa lọ síbẹ̀, o máa wo àwọn nǹkan tó fẹ́, o máa ti kọ́, ó dẹ̀ máa tẹ̀, máa tẹ̀ lórí ẹ̀lẹ́rìí kọ̀ọ̀kan rere. Lórí ẹ̀lẹ́yo kọ̀ọ̀kan tó bá ti mú ìyẹn nǹkan tó fẹ́ tán, ó dẹ̀ máa, ó dẹ̀ máa ní kí wọ́n bá a gbé wá, wọ́n lè máa bá a gbé wá. Ra nǹkan lórí Internet rọrùn. Idi te mi fi fẹ́ràn e nìyẹn, ó rọrùn. Mi ò tíì kì ń fi bẹ́ẹ̀ lọ sí ilé ìtajà mọ́. Tin ba ń lọ sí ilé ìtajà ní ìsìn ì gàn. Bóyá mo kàn fẹ́ lọ ra tani abi mo kàn fẹ́ lọ ra bóyá omi tí màá ń mu. Mi ò kí ń lọ ilé ìtajà, ilé ìtajà bó mi fẹ́ lọ ra aṣọ abi mo fẹ́ lọ ra àwọn nǹkan tí màá ṣe ṣe máa rìn káàkiri, máa wò yẹn, mi ò kí ń lọ bẹ o. Ó fẹ́ ra, mi ni mo fẹ́ ra nǹkan tí màá fi lọ ṣọ́, mo fẹ́ ra tẹlifíṣàn ni o, mo fẹ́ ra ẹ̀rọ amóhunmáhóòran, mo fẹ́ ra ẹ̀rọ asọ̀rọ̀ màgbesì ni, èmi ò kí, èmi ò kí, èmi ò lọ sí, èmi ò lọ sí ilé ìtajà mọ́. Tin ba ti bọ̀ sórí Internet báyìí, pàápàá máa ti rí nǹkan tí mo fẹ́ rà, màá ti rà, màá ti dẹ́nu kúrò níbẹ̀, màá ti wọ́n kí wọ́n gbé bọ̀. Kò dè tún sí pé tí màá rà máa tún ṣẹ̀ṣẹ̀ máa wò pé lórí Internet kò sí pé tí màá rà máa tún ṣẹ̀ṣẹ̀ máa wò pé Wọ́n ò ní ó ṣe gbé báyìí mọ́, ó tún ṣe gbé dé ilé. Nígbà tí mo ra ẹ̀rọ amóhuntutù yẹn, mo ra wọn náà bá mi gbé wá ilé. Kò sí pé mi sèsè dáàmú kiri máa wá. Kò ní mọ́tò tí ó bá mi gbé. So, ìdí yìí ni mo fẹ́ràn kí ń máa ra nǹkan lórí, lórí Internet Mi tíe fẹ́e mi fẹ́, mi ò fẹ́ wàhálà fẹ́mi mi ráárá. Mo fẹ́ràn orí Internet gan. Ma kàn tẹ́ o, gbogbo nǹkan tí mo bá fẹ́ wọn dẹ̀ máa gbé wá.

À, ẹ̀fọ, ẹ̀fọ méjì ni mo fẹ́ràn jù. Ẹ̀fọ amúnútutù àti ẹ̀fọ ewúro. Ìdí tí mo fi fẹ́ràn ẹ̀fọ ewúro ni pé, ẹ̀fọ ewúro ó ní bó ṣe máa korò lẹ́nu, ó tún máa wá padà dùn. Tó bá ti jẹ tán, tó bá ti tó àsìkò ìgbà díẹ̀, o kò máa máa rí pé ẹnu ẹ ń dùn, o kò máa rí pé ọ̀nàfun ẹ ń dùn. Fún ìdí yẹn, ẹ̀fọ yẹn máa ń ṣe mí bákan bákan, ó sì ni mo fẹ́ràn láti máa jẹ. Torí, torí bó ṣe é máa ń padà dùn yẹn àti ẹ̀fọ amúnútutù náà, àwọn, àwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ pé ó dáa fára. Ẹ̀mí dẹ̀ ti máa ń jẹ láti ìgbà kékeré ná ti fi ẹ̀fọ yẹn kọ́ mi. Torí ní ìdílé wa a máa ń jẹ ẹ̀fọ gan. A, a fẹ́ràn ọbẹ̀ ẹ̀fọ gidigidi. Tàn bá ní kí n mú kan láàrín, ní láàrín amúnútutù àti ewúro pé wo ni mo fẹ́ràn jù, màá sì mú ewúro torí kí kò dẹ̀ sí di mìíràn jù pé ó máa ń padà dùn lẹ́nu mi tí n bá ti jẹ, tó bá kò sí bó ṣe lè korò tó. Though, a má sì máa ń, a má ń, a má ń gbó kí, kí korò ẹ lẹ kó le, kó lè lọlẹ̀., But ta bá ti gbó ó sì máa korò náà, kò sí bí èèyàn ṣe fẹ́ mú kí korò kúrò láàrẹ ẹ̀fọ ewúro. But, tó bá ti jẹ ẹ̀fọ ewúro tán, ó tún má, ó tún máa padà dùn lẹ́nu ẹ. Iyẹn jẹ́, ẹ, nǹkan ara ọ̀tọ̀ fún ẹ̀fọ ewúro. Àwọn è, àwọn onímọ̀ ìjìnlẹ̀ náà dẹ̀ ti sọ pé ẹ̀fọ ewúro náà dáa fára, ó dáa fún jẹ̀dí jẹ̀dí. Ǹjẹ́ àwọn èèyàn ti ẹ̀ máa ń lo ẹ̀fọ ewúro, wọ́n máa ń, ẹ ni tó bá ti kù bá ń ro ní ilé bí ó ní jẹ̀dí jẹ̀dí, bó yá ìkún ro ni o, bó yá nǹkan ṣe o. Wón le ní kó gbu ẹ̀fọ ewúro mú àbí kó ṣe ẹ̀fọ ewúro jẹ kóko jẹ. Ẹ̀fọ ewúro dáa fára, emí fẹ́ràn ẹ̀fọ ewúro gidigidi.

Mo ní mo ni ètò láti da iṣẹ́ mi sí agbègbè mìíràn. Mo ní ètò láti da iṣẹ́ mi sílẹ̀ ní ìlú mìíràn, torí tí ìyẹn bá ń ṣe báyìí díẹ̀ díẹ̀, lè yẹn máa máa tẹ̀síwájú nínú iṣẹ́ tí ìyẹn yàn láàyò. Èyan ó gbọdọ̀ dúró sójú kan. Ṣùgbọ́n nípa bẹ́ẹ̀ náà, èyan gbọdọ̀ mọ rú àdúgbò tí ìyẹn gbọdọ̀ mọ rú ìlú tí ìyẹn fẹ́ lọ dá iṣẹ́ èèyàn sí. Tí ó bá yẹ pé ìlú tí ó fẹ́ lọ dá iṣẹ́, tí ó fẹ́ lọ dá iṣẹ́ ẹ sí, wọ́n kì ń lo nǹkan tí òun ṣe, wọ́n kì ń lo ní ìlú yìí àbí ní ìlú yẹn, wọ́n jẹ́ àwọn ẹni tó jẹ́ pé tó bá ti jọ mọ ìlú wọn níra kọ́ lọ́wọ́ ẹ̀, oluwa e kọ̀ máa ṣe òwò ṣọtì ni. Kò de kí n ṣe nǹkan tí ó rọrùn nípé kí ìyẹn lọ dá iṣẹ́ sí ìlú mìíràn, torí àkọ́kọ́ o kì í ṣe ọmọ ìlú yẹn, ẹjẹji gbogbo àwọn nǹkan tó ń lò, ó tún máa se ṣe máa ra lákọ̀tùn ni. So kò rọrùn láti da iṣẹ́ sí ìlú mìíràn, bọ̀ tí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tí o bá fẹ́ kí iṣẹ́ rẹ gbòòrò, tí o bá fẹ́ kí iṣẹ́ rẹ jẹ́ kárí, kárí ayé, o gbọdọ̀ dá iṣẹ́ rẹ sí agbègbè mìíràn. So mo ni mo ni ètò láti da iṣẹ́ mi sí agbègbè mìíràn. Mo ní ètò láti da iṣẹ́ mi sí ìlú mìíràn.

Ise tuntun ti mo fẹ́ kọ̀ ní iṣẹ́ a rínran aṣọ, rínran aṣọ. Iṣẹ́ rínran aṣọ ti wù mí lọ́pọ̀lọpọ̀ torí mo fẹ́ràn kí ń bá, kí ń máa rán aṣọ, mo fẹ́ràn kí ń máa ṣe yàn lóge, kí ń ran aṣọ tán, kí ń rí lọ́rùn eyan ki aṣọ yẹn wu ẹlòmí. Ṣùgbọ́n mi tí rí àsìkò kọ́ iṣẹ́ yẹn torí mo ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé ẹkọ gi-- ilé ìwé ẹkọ gíga mi. Ilé ìwé ẹkọ gi-- ilé ẹkọ gíga tí mo lọ ní mo ṣẹ̀ṣẹ̀ parí. Mi ò tíì ra ayé kọ́ṣẹ́ aṣọ rínran yẹn. Ṣùgbọ́n láìpẹ́ láìjìnà, màá lọ bẹ̀rẹ̀ sí ní kọ́ aṣọ rínran tí mo dẹ̀ gbàgbọ́ pé ní àgbara Ọlọ́run, màá yan ran tí ń bẹ, màá sì ṣe nǹkan tí mo rò kí màá ṣe. Aṣọ rínran wù mí lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ràn kí ń máa rán aṣọ. Mo sì ń wá ibi tí, emọ̀, tí ẹ̀yin má ba ti fe kọ́ṣẹ́ aṣọ rínran náà, kí ẹ̀yan tun kọ́ níbi tó ti wà pa. Kí ẹ̀yin ó kọ níbi tó ti dà. Kí ẹ̀yin kò má lọ kọ́ níbi tí ọ̀gá rẹ gan o ní mọṣẹ́. So báyìí mi tí ń fojú síta, mo sì ń wò ibi tí mo ti lè kọ́. Tí màá ti ri ibi tí màá ti kọ́, màá bẹ̀rẹ̀ sí ní kọ́ lójú ẹsẹ̀. So iṣẹ́ aṣọ rínran ni iṣẹ́ tuntun tí mo ti fẹ́ kọ́.

Ẹ̀bùn tí mo máa ń fún àwọn èèyàn ní ọ̀pọ̀ ìgbà ni ẹbùn oúnjẹ. Mo mọ̀ pé óunjẹ́ ṣara lóore. Yorùbá lè dẹ́ ṣopé tebí bá ti wọ inú, nnkan mi ò le wọ ibẹ̀ mọ̀. Ẹbùn oúnjẹ ni emi máa ń fún àwọn èèyàn lọ́pọ̀ ìgbà. Bí n bá ti, bi n bá ti fẹ́ fún won lẹ́bùn báyìí, màá kàn bá ra oúnjẹ mi. Ìgbà mí, mo lè máa, mo lè máa di bí pé ẹbùn ni, màá kàn gbé oúnjẹ yẹn fún ẹ nítorí èmi fúnra mi gan. Mo jẹ́ ẹni tó fẹ́ràn oúnjẹ. Mo máa ń gbé oúnjẹ fún àwọn èèyàn. Bí n bá ti, bí n bá ti rí oúnjẹ tó pọ̀jù nílé tí mo fi gbogbo ẹ, èèyàn yi o ní oúnjẹ. Ìgbà bí tí mo ti wọ̀ pé n fẹ́ fún ẹni lẹ́bùn, bí mo bá ti fipé sọ́kàn fún un pé n fẹ́ fún yẹn lẹ́bùn báyìí, n fẹ́ ra oúnjẹ fún èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Oúnjẹ ni mo máa ń gbé oúnjẹ fún èèyàn tí mo bá ti fẹ́ fún yẹn lẹ́bùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti fẹ́ fún yẹn lẹ́bùn báyìí. Oúnjẹ ni, mi ò mọ̀, mi ò mọ̀ bó ṣe ẹra ẹbù mi yàtọ̀ sí oúnjẹ. So ẹbù oúnjẹ ni mo máa ń gbé fún èèyàn tí mo bá ti fẹ́ fún yẹn lẹ́bùn báyìí. Oúnjẹ ni.

Ah! Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí ní ẹẹkan àbí ẹẹ̀mẹjì ní agbègbè tí mò ń gbé. Bẹ́ẹ̀ sì omi tó tóbi ń bẹ à de máa ń lọ láti ibìkan sí ibìkan nínú pẹ̀lú ọkọ̀ ojú omi. Ṣùgbọ́n ngbà tí mo lọ sí ìlú mìíràn tí mo kí n tó lè dé ìlú yẹn, màá ní mo fi, mo gba, mo fi ọkọ̀ ojú omi lọ láti ibìkan sí ibìkan kí n tó lè gbé ọkọ̀ ìlú tí mò ń lọ. Ẹ̀rù bà mí lọ́jọ́ tí mo wọ inú ọkọ̀ ojú omi yẹn o, torí mo ti rí oríṣiríṣi, oríṣiríṣi ní, ní, táwon èèyàn sọ, nǹkan tó ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n wọ ọkọ̀ ojú omi gbé àwọn ẹ̀kẹ, àwọn ẹja inú omi, ṣáàkì ó gbé àwọn jẹ. Ni awọ́n ňkan yẹn ni mò ń rò lọ́jọ́ tí mo wà ńbẹ́ẹ̀. So ẹ̀rù bà mí, m nwò pè ọ̀lúwa jọ, ṣáà jẹ̀ kí n bọ́ sílẹ̀ láyọ̀ àt'alafia já, ṣáàjẹ̀ kí n bọ́n sílẹ̀ láyọ̀ àt'alafia o. Mi, rò pe máa tún, mi ò ro pe mo tún fẹ́ gun ọkọ̀ ojú omi mọ́ láyé mi o. Hiń tiẹ́ ẹ fẹ́ gun ọkọ̀ ojú omi mọ̀, bọ̀ mo ti gun ọkọ̀ ojú omi rí. Ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi tó ti wá wà níbẹ̀ yẹn àwọn èyí tí wọ́n máa ń fi igi ṣe ẹni tí jẹ́ pé tí ìjì díẹ̀ bá jà lórí omi báyìí, gbogbo ọkọ̀ yóò dànù. Ẹ̀mi, èmi ò fẹ́ rìn pẹ̀lú ọkọ̀ ojú omi mọ́ o. Ẹ̀rù bà mí lọ́jọ́ tí mo lọ ti mo kọ́kọ́ rìn pẹ̀lú ọkọ̀ ojú omi gan.

Àháà, nígbà tí mo kéré ni mo fi máa ń ọ̀pá ìfámọ́ra, ìfámọ́ra. À, èmi ò kí ń lo, èmi ò kí ń lo yẹn mọ̀. Mi ò kí ń lo ọ̀pá ìfámọ́ra mọ́ o. Mi ò kí ń lo ọ̀pá ìfámọ́ra mọ́. Ìgbà tí mo kéré mo sì máa ń lo, ìṣínyìí mi ti dàgbà díẹ̀. Ti báa ń gbé ọ̀pá ìfámọ́ra kiri nísìnyí, àwọn èyán má má fi mi rerin. Mi lò ọ̀pá mọ́, mi lò ọ̀pá, mi lò ọ̀pá ìfámọ́ra mọ́, mi lò ọ̀pá ìfámọ́ra mọ́. Ìgbà tí mo kéré ni mo sì máa ń lò. Nísìnyí, màá kàn gbé ko tí màá fẹ́ mu, mi ò ní jẹ́ kó kan ìtẹ́ mi o. Màá kàn gbé, màá dà á sọ́ fún, pàápàá pa. Nísìnyí, àkókò àwọ, àwọ, àwọ ojú ọkọ ìyàwó, ẹ̀, ọmọ kéékèé ló máa ń lo ọ̀pá ìfámọ́ra. Mi ò ní ké. Mi ò lò ó mọ́. Mi ò kí ń lò o. Mi ò kí ń lo ọ̀pá ìfámọ́ra.